Báwo ni o ṣe máa ń dáhùn ẹ̀rọ fóònù rẹ ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ jẹ́ ibi tí a máa ń lọ ní ojojúmọ́, tí a sì máa ń gbé ẹ̀rọ ayára bí àṣá wà àti ẹ̀rọ fóònù wa dání láti fi ṣe iṣẹ́ ní òwúrọ̀ títí di ìrọ̀lẹ́ tàbí alẹ́. Ó ní fi ṣe níru iṣẹ́ tí a bá ń fi wọ́n ṣe. Oríṣiríṣi ilé iṣẹ́ ló sì ní òfin ìlànà àti àgbékalẹ̀ èyí tí ó so ilé iṣẹ́ náà pọ̀ tí àwọn òṣìṣẹ́ gbọdọ̀ múlò gẹ́gẹ́ bí òfin. Oríṣiríṣi àwọn òfin ló sì wà. Nítorí ìdí èyí, a gbọdọ̀ rí dájú wípé a mọ gbogbo òfin èyí tí ó so ilé iṣẹ́ wa papọ̀ kí a má bàá lọ rú òfin. Nítorí wípé gbogbo ilé iṣẹ́ kọ́ ló fàyègba kí a máa gbé fóònù, kí a máa yẹ fóònù wò tàbí kí a máa bá ẹlòmíràn sọ̀rọ̀ ní orí fóònù níwọ̀n ìgbà tí a bá wà ní ẹnu iṣẹ́. Eléyìí jẹ́ òfin kan pàtàkì tí ènìyàn ò gbọdọ̀ kọlù tí ènìyàn bá ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí ó ní àwọn òfin wọ̀nyí. Pàápàá jùlọ ó lè jẹ́ kí àwọn ọ̀gá kan dá irú ẹni bẹ́ẹ̀ dúró ní ẹnu iṣẹ́. Nítorí ìdí èyí, ó gbọdọ̀ mọ àwọn òfin yìí, ó sì gbọdọ̀ pa gbogbo àwọn òfin yìí mọ́. Àwọn ilé iṣẹ́ mìíràn wà tí wọ́n fàyègba à ń gbé fóònù. Àwọn ilé iṣẹ́ mìíràn wà tí wọ́n fàyègba à ń wo fóònù wa, à ń bá ènìyàn sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ni ó fàyègba eléyìí kí a máa wo fóònù, kí a máa wo ẹ̀rọ ayélujára kí a sì máa fi fóònù wa pe ẹlòmíràn kí a máa fi ya àwòrán. Àwọn ilé iṣẹ́ míì faramọ́ àwọn eléyìí. Àmọ́ àwọn ilé iṣẹ́ mi wọ́n ò faramọ́. Nítorí wípé kò ní jẹ́ kí iṣẹ́ lọ dáadáa. Kí a máa gbé fóònù ní ẹnu iṣẹ́, kí a máa pè èèyàn lẹ́nu iṣẹ́, kí a máa rẹ́rìn ní ẹnu iṣẹ́ kò ní jẹ́ kí iṣẹ́ lọ dáadáa. Nítorí ìdí èyí, àwọn ilé iṣẹ́ mìíràn wà tí wọ́n ò fàyègba à ń lo fóònù ní ẹnu iṣẹ́ tàbí ẹ̀rọ ìgbàlódé kankan. Nítorí ìdí èyí ẹni tí ó bá ń fi fóònù rẹ̀ ṣe iṣẹ́ ó gbọdọ̀ rí dájú wípé òun ò tàpá sí òfin ilé iṣẹ́ láti rí dájú wípé ó ṣe gbogbo ǹkan tí ó yẹ kó ṣe ó sì ń lọ dédé. Fóònù dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé a máa ń fi bá ara ẹni sọ̀rọ̀. A lè fi bá àwọn ará àdúgbò wa sọ̀rọ̀ tàbí àwọn ọ̀rẹ́ wa a lè fi bá wọn sọ̀rọ̀. A lè fi bá àwọn mọ̀lẹ́bí náà sọ̀rọ̀. A lè fi bá àwọn ọmọ wa sọ̀rọ̀. A lè fi bá àwọn tó bá wà ní òkè òkun sọ̀rọ̀ ní ìsẹ́jú àáyá. Fóònù dára lọ́pọ̀lọpọ̀ àmọ́ kì í ṣe gbogbo ibi la ti lè rí fóònù lò. Àwọn ilé iṣẹ́ mìíràn wà tí wọ́n kò fàyègba à ń lo fóònù. Àwọn ibo mìíràn wà tí wọ́n ò fàyègba à ń lo fóònù. Àwọn ibo mìíràn wà tí wọ́n ò fàyègba à ń ya àwòrán. Bẹ́ẹ̀ sì ni àwọn ibo mìíràn wà tí wọ́n fàyègba gbogbo eléyìí. Nítorí ìdí èyí ó yẹ ká wá ìdí dájú ká mọ ibi tí à ń lọ ní pàtó ká lè rí dájú wípé a pa gbogbo òfin ilé iṣẹ́ wa mọ́. Ó dára gidigidi láti pa òfin mọ́ nítorí wípé ère wà nínú kí á pa gbogbo òfin mọ́. Ó dára lọ́pọ̀lọpọ̀ kí á máa pa àwọn òfin ilé iṣẹ́ mọ́.

Ṣé o máa ń jẹ ẹran? Tàbí kí a béèrè wípé ṣe o jẹ́ ẹni tí ò kí ń jẹ ẹran? Oríṣiríṣi oúnjẹ ló wà ní gbogbo àgbáyé. Àwọn oúnjẹ tí ó ṣe ara lóore, àwọn oúnjẹ tí ó fún ara ní okun àti agbára, àwọn oúnjẹ tí ó jẹ́ kí ara jí pépé, àwọn oúnjẹ tí ó jẹ́ kí ara wà bí ó ṣe yẹ kó wà ló wà ní oríṣiríṣi ní gbogbo àgbáyé. Nílẹ̀ adúláwọ̀, ní òkè òkun, ní gbogbo ibikíbi ni oríṣiríṣi oúnjẹ wà èyí tí ó bá ìgbà mu. Àmọ́ bí àwọn oúnjẹ yìí ṣe wà, kì í ṣe gbogbo oúnjẹ ni a lè jẹ. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa jẹ èso. Àwọn ẹlòmíràn ò fẹ́ràn kí wọ́n máa jẹ èso. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa jẹ ìrẹsì àti ẹ̀wà. Ẹlòmíràn ò fẹ́ràn kó máa jẹ ìrẹsì àti ẹ̀wà. Ẹlòmíràn fẹ́ràn kó máa jẹ àmàlà àti iyán, ẹ̀bà, sẹ̀mo, fufu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹlòmíràn ò like fẹ́ràn àwọn oúnjẹ wọ̀nyí nítorí wípé wọ́n kà kún wípé oúnjẹ yìí tí ó wúwo ni. Nítorí ìdí èyí, àwọn oúnjẹ kan wà tí àwọn kan ò lè jẹ. Àwọn oúnjẹ kan sì wà tí àwọn èèyàn kan máa ń jẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a ní àwọn tí kò kí ń jẹ ẹran, tí àwọn elẹ́yìnbo pè ní vegetarian. Àwọn wọ̀nyí wọn ò kí ń jẹ ẹran àmọ́ wọ́n máa ń jẹ èso àti gbogbo ọbẹ̀ ẹ̀fọ́, pàápàá jùlọ àti gbogbo nǹkan tí a lè rí láti ara ẹran bíi ọmú màlúù. Àwọn tí à ń pè ní vegetarians wọ̀nyí wọn ò fẹ́ràn kí wọ́n máa jẹ ẹran àmọ́ wọ́n lè jẹ gbogbo oúnjẹ èyí tí ó jáde láti inú ilẹ̀ bíi ẹ̀fọ́, bíi ìrẹsì, bíi ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n fẹ́ràn kí wọ́n máa jẹ. Nítorí ìdí èyí kì í ṣe gbogbo oúnjẹ ọ̀un ni a lè jẹ. Àmọ́ èyí tó bá ti ṣe ara lóore, èyí tí ó sì pé dájúdájú, èyí tí àwọn elẹ́yìnbo ń pè ní balanced diet tó lè fúnni ní okun àti agbára ni ó yẹ kí ènìyàn máa jẹ ní gbogbo ìgbà. Nítorí ìdí èyí, èmi náà fẹ́ràn kí n máa jẹ àwọn oúnjẹ èyí tí ó fún mi ní okun àti agbára ní gbogbo ọ̀nà. Ó yẹ kí a máa fún àwọn ọmọdé ní èso nítorí wípé èso dára ní ara. Èso sì máa ń jẹ́ kí ara jí pépé. Èso máa ń jẹ́ kí ara mọ́. Èso máa ń jẹ́ kí ara dàgbà. Èso máa ń jẹ́ kí àìsàn sálọ. Nítorí ìdí èyí, ó yẹ kí a máa jẹ èso ní gbogbo ìgbà kí ara wa bá lè wà ní àlàáfíà. Ó sì yẹ ká tú máa ń mu omi náà nítorí wípé omi ní iṣẹ́ pàtàkì èyí tó ń ṣe ní àgọ́ ara wa. Ẹni tí ò bá kí ń mu omi ó lè ní àwọn àìsàn àti ààrùn tí àì máa mú omi lè fà sí èèyàn ní ara. Nítorí ìdí èyí, ó yẹ kí a máa mu omi nígbàkígbà kí a sì máa gbé Ọlọ́run ga fún ìpèsè tí ó pèsè àwọn oúnjẹ àti omi fún wa. Nítorí wípé ẹni tí ò bá jẹun kò ní gbádùn ayé. Ẹni tí ò bá mu omi kò sì ní gbádùn ayé pẹ̀lú. Nítorí ìdí èyí, ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ oúnjẹ èyí tí àwọn elẹ́yìnbo ń pè ní balanced diet nítorí wípé ó máa ń ṣe ara ní àǹfààní èyí tí ó pọ̀ gidigidi. Nítorí ìdí èyí, èmi náà mo fẹ́ràn kí n máa jẹ àwọn oúnjẹ èyí tí ó dára. Mo sì fẹ́ràn kí n tún máa mu omi síwọn. Tí a bá jẹun tí a sì mu omi, yóò jẹ́ kí ara wa kí ó jí pépé.

Ǹjẹ́ o fẹ́ràn láti máa lọ sí àwọn ilé ìsẹ̀mbáyé? Ilé ìsẹ̀mbáyé jẹ́ gbogbo ilé tí àwọn bàbá ńlá bàbá wa, àwọn èyí tí ó ti lọ sẹ́yìn máa ń kọ́. Ibẹ̀ náà ni wọ́n sì máa ń gbé láti kékeré wọn títí di ọ̀dọ́ ọjọ́, ọ̀dọ́ wọn àti àgbàlagbà àti títí tí wọ́n fi jẹ́ Ọlọ́run nípè. Àwọn ilé ìsẹ̀mbáyé yìí ó jẹ́ nǹkan tí a máa ń dé bá láti ìgbà èwe tí àwa ọmọ adé ayé òní tí a sì lè tọ́ka sí wípé ilé àwọn bàba bàbá mi ni ilé yìí. Ilé tí àwọn bàbá mi ti jáde wá. Ilé tí àwọn ìyá mi ti jáde wá. Òun ni ilé yìí. Ó dára ká ní gbogbo irú nǹkan báyìí kí a lè máa tọ́ka sí wọn wípé ibi tí a ti jáde wá ni àwọn ilé yìí. Ó dára, èmi náà sì máa ń lọ sí ilé àwọn bàba bàbá àti ilé àwọn ìyá ìyá nítorí pé tí a bá dé bẹ̀, a ó lè bèrè àwọn ìbéèrè yìí tí ó yẹ ká bèrè lọ́dọ̀ àwọn tí ó jẹ́ bí bàbá wa àti ìyá wa. Wọ́n sì sọ gbogbo àwọn ìtàn fún wa. Ìtàn bí ìdílé ṣe bẹ̀rẹ̀, ìtàn bí àwọn ìdílé ṣe ń lọ lẹ́yọ kọ̀ọ̀kan, ìtàn bí ìdílé ṣe dàgbà. Gbogbo àwọn ìtàn yìí wọ́n ni a ó gbọ́ tí a bá lọ sí àwọn ilé ìsẹ̀mbáyé wa. Nítorí ìdí èyí, ó dára kí a máa lọ bẹ̀ lórèkórè kí a lè bá àwọn ìyá àgbà àti bàbá àgbà tó sẹ́kù ní agbo ilé sọ̀rọ̀. Ká sì bi wọ́n ní àwọn ìbéèrè èyí tí ó yẹ ká bèrè. Ká sì ní òye àwọn òye tí ó yẹ ká mọ̀ kí irú àwọn bàbá àgbà tàbí ìyá àgbà yìí kí wọ́n tó jẹ́ Ọlọ́run nípè, kí wọ́n tó fi ayé sílẹ̀. Ó yẹ kí a máa lọ sí ilé ìsẹ̀mbáyé wa lẹ́ẹ̀kọ̀kan. Àmọ́ àwọn ẹlòmíràn wọn ò fẹ́ràn kí wọ́n máa lọ sí ilé nítorí wípé wọ́n nígbàgbọ́ wípé tí àwọn bá lọ ilé, àwọn ìyá àjẹ́ kan wà tí yóò gbógun tiwọn. Àmọ́ fún ọmọ ẹlẹ́yìn Jésù Kristi gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe ṣèlérí fún wa wípé kò sí ohun ìjà ẹ́kan tí a ṣe sí wa tí ò yọrí sí rere. Nítorí ìdí èyí, àwọn ọ̀rọ̀ yìí ni ká mọ́ lò ká sì rí dájú wípé ó wà nínú ayé wa. Tí àwọn ọ̀rọ̀ Ọlọ́run yìí bá wà nínú ayé wa tí a kún fún àdúrà àti àwẹ̀, a ó lè lọ sí àwọn ilé ìsẹ̀mbáyé wa. A ó sì bá wọn ṣe gbogbo nǹkan tí ó yẹ ká ṣe. A ó sì tún padà sí ilé wa. A ó sì rí wípé gbogbo nǹkan wọ̀nyí dára láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Àmọ́ ilé ìsẹ̀mbáyé wà lóríṣiríṣi. Àwọn ilé ìsẹ̀mbáyé èyí tí wọ́n máa ń ṣe nǹkan dúdú wà. Àwọn ilé ìsẹ̀mbáyé èyí tí orúkọ Ọlọ́run ni wọ́n ń pè náà sì wà. Nítorí ìdí èyí, ó dára kí ènìyàn jáde láti inú ìdílé èyí tí wọ́n ò kí ń pe òrìṣà, èyí tí wọn ò kí ń ṣe ààyè dèrú nǹkan. Bẹ́ẹ̀ ni ó dára lọ́pọ̀lọ́pọ̀ nítorí wípé tí a bá wá láti irú ìdílé báyìí, yóò jẹ́ kí gbogbo nǹkan kí ó rọrùn fún wa. Yóò sì jẹ́ kí gbogbo nǹkan kí ó jí pépé. Yóò jẹ́ kí gbogbo nǹkan kí ó lọ ní ìrọ́wọ́rọ̀sẹ̀ fún wa. Nítorí ìdí èyí, ó dára kí a mọ ibi tí a ti jáde wá, kí á ṣe àyẹ̀wò fínnífínní ibi tí a ti jáde wá. Ká mọ nǹkan tí Ọlọ́run fẹ́, ká mọ nǹkan tí ò fẹ́, ká mọ nǹkan tí ó yẹ ká gbàdúrà fún nínú ayé wa wípé Olúwa, àwọn gbogbo ogun ilé ìsẹ̀mbáyé yìí, Olúwa ẹ bá mi ṣẹ̀. Ká túmọ̀ ń gbàdúrà wípé àwọn kànǹkàn wà tí Ọlọ́run ti fún wa. Nítorí ìdí èyí, ká fi ọwọ́ so'wọ́pọ̀ ká sì rí i wípé gbogbo ẹ̀ ó wá sí ìmúṣẹ lórí ayé wa. Òun ni ó dára jù lọ ní gbogbo àgbáyé.